Ṣé o máa ń gbé àpò ẹyin? Ọ́ bá ní pé ẹyin, that is ẹyin síse tó máa ń jẹ, ǹkan tí a máa ń pè ní ẹyin yẹn. So ìgbà tó ní pé ṣé o máa ń jẹ-- ṣé o máa ń gbé àpò ẹyin, ó túmọ̀ sí wípé ṣé o máa ń, ṣé o máa ń gbé wọn ní crate àbí.

Ṣé o mọ ibi tí a ti ń ya àwòrán? Àwòrán. Bó ni mo ṣe fẹ́ sọ ní òyìnbo tó máa fi yé àwọn tó ń gbọ́ àwòrán. Like gbé pé kọ́ gbé, eh, camera kọ́ fi ya àwòrán so that èèyàn máa fi rí picture ara ẹ̀.

Ṣo fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Ṣo fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Hmmm ọ̀rọ̀ ńlá. Ṣo fẹ́ iṣẹ́ tí wà ṣe níta gbangba tí àwọn ènìyàn máa fi máa rí ẹ àbí iṣẹ́ tó jẹ́ pé wà kàn jókòó sínú ilé wà máa ṣe? But eléyi, ó ní pé ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba, o fẹ́ máa lọ síta o fe máa jáde o fe máa ṣiṣẹ́?

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì? Òun èdè Yorùbá, èdè ńlá. Sé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì? Ó tún mọ̀ pé ṣé o máa ń mu ǹkan pirotíìnì? Nkan ta máa ń pe ní èdè oyinbo ni mo tún mọ̀ sí ì.

Ṣé o máa n ṣe ìdárayá? Bóyá mo lè tún mọ èsì si, like koṢé yé emi tó mọ̀ ní bóyá o máa n lọ sí ilé ìwòsàn láti ìgbéyàwó ara rẹ e, ó dára yá. So sé o má n ṣe ìdárayá.

Àwọn iṣẹ́ ìgbọ́nṣè wọ ní òlò. Àwọn iṣẹ́ ìmọ̀ọ́ṣè wọ́n ní òlò. Ìṣe ìmọ̀ọ́ṣè, ìmọ̀ọ́ṣè wọ́n ní òlò. Ìmọ̀ọ́ṣè yẹn kò fi báyìí múná, but àwọn iṣẹ́ ìmọ̀ọ́ṣè wo.

Ìgbà mélòó ni o máa n lọ fọnu rẹ lójoójúmọ́? Ìgbà mélòó ni o máa n lọ fọnu rẹ lójoójúmọ́? Tódẹ̀ tún mọ̀ sí ní èdè oyinbò pé how many times in a day do you brush your teeth? Nǹkan tó tuń mọ̀ sí ní èdè oyinbò níyẹn ìgbà mélòó ni o máa n fọ ẹnu rẹ.